Bẹ́ẹ̀ni. Wifi mi ó yára bí, ayárabíàsà ni, ó yára tó. Tí ìkan kò bá yára, mo máa ń lo ikejì torí wifi méjì ni mo ní ní ọ̀tọ̀ọ̀tọ̀.

Bẹ́ẹ̀ni, etí emi dára. Daradara, mo máa ń gbọ́ ọ̀rọ̀. Etí mi dára, mo máa ń gbọ́ ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́, mo sì máa ń gbọ́ ọ̀rọ̀ tí ó bá jìnnà. Etí mi dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣé ìwádìí àwọn alábàásisẹ́ mi, mo yan ẹnìkan ní ọ̀tẹlẹ̀ múyẹ́ pé kó bá mi ṣé ìwádìí wọn tí wọ́n kò sì mọ̀. Mo máa ń ṣé ìwádìí àwọn ọmọṣẹ́ mi.

Mo fẹ́ràn láti máa lọ sí ilé ijó ní ìparí ọ̀sẹ̀. Mo nífẹ̀ẹ́ sí ilé ijó láti lọ máa ṣe fàájì ní ìparí ọ̀sẹ̀. Mo fẹ́ràn ilé ijó.

Mo fẹ́ràn àwọn ẹja tí ó wà ní orí písà. Mo fẹ́ràn àwọn ẹja yẹn dáradára. Mo nífẹ̀ẹ́ sí àwọn ẹja tí ó wà lórí písà. Ẹja tí ó wà lórí písà ni mo fẹ́ràn jù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí láti máa wo àwọn nǹkan àjàjà àwọn kurukuru ní ojú ọ̀run. Mo fẹ́ràn láti máa jókòó ní ẹ̀gbẹ́ fèrèsé ní inú ọkọ̀ òfurufú.

Mo jẹ ẹnìkan tí ó máa ń lọ́ra láti sọ̀rọ̀. Mo jẹ ẹnìkan tí ó gbọ́n láti sọ̀rọ̀. Mi kì í tètè dá sí nǹkan tí kò bá kán mi. Mo ní'fẹ́ síi láti yára gbọ́rọ̀, ṣùgbọ́n láti tètè fèsì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ nípa bí wón ṣe ń tún ǹkan ṣe. Tí nǹkan mi bá bàjẹ́, màá kọ́kọ́ gbìyànjú láti tun ṣe náà kí n tó gbe lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ń tún ǹkan ṣe tí kò bá gbó. Mo mọ̀ bí wón ṣe ń tún ǹkan ṣe.

Ìgbà eh, ìgbà kan ni mo nífẹ̀ẹ́ sí kí fóònù mi máa gbaná. Mo nífẹ̀ẹ́ sí i ní ìgbà kan. Ni alẹ́ tí mo bá ti ti ibi iṣẹ́ dé, mo nífẹ̀ẹ́ sí ìgbà kan kí fóònù mi máa gba iná.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi dáradára. Mo máa ń rántí àlá mi. Mi kì í gbàgbé àlá tí mo bá lá. Mo máa ń rántí àlá mi dáradára.

Mo nífẹ̀ẹ́ sí láti máa lo áàpù ímeèlì. Ímeèlì ni mo máa ń lò jù. Óun ni mo máa ń fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Óun ni mo máa ń fi tẹ àtẹ̀ránsẹ́ sí wọn. Mo nífẹ̀ẹ́ sí áàpù ímeèlì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Àjàjà tí iṣẹ́ bá pọ̀ fún mi ní ibi iṣẹ́ mi, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo nífẹ̀ẹ́ sí kí n máa ṣiṣẹ́ láti ilé tí àsìkò kò bá gbá mi láyè ní ibi iṣẹ́ mi.

Mo ní ìfẹ́ sí láti máa ronú jinlẹ̀ dáadáa kí n tó sọ̀rọ̀. Mi kì í dede sọ̀rọ̀, mo nífẹ́ sí láti máa ronú jinlẹ̀ dáadáa bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi nìyẹn. Mo máa ronú jinlẹ̀ dáadáa kí n tó sọ̀rọ̀

Mi kì í kẹ́yìn lọ sí ibi kankan. Mo máa ń lọ sí ibi orin ní ìparí ọ̀sẹ̀ ni mo nífẹ̀ẹ́ sí láti máa lọ sí òde orin. Mi kì í kẹ́yìn lọ sí ibi kankan.

Mo nífẹ̀ẹ́ sí orin tàkasúfèé. Mo fẹ́ràn orin tàkasúfèé. Mo nífẹ̀ẹ́ sí dáadáa. Mo fẹ́ràn ṣíkín máa jó ijó orin tàkasúfèé. Mo nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé. Mo nífẹ̀ẹ́ sí láti máa kọ ìwé ìtàn. Mo máa ń kọ ìwé dáradára. Mo nífẹ̀ẹ́ sí láti máa kọ àwọn ìwé ìtàn tí ó mú ọgbọ́n dání. Mo máa ń kọ ìwé dáradára.

Yorùbá rẹ kò yé mi dáradára. Ó ní ṣé ó ní nọ́mbà orílè. Orílè? Kí ni jẹ́ orílè? Àbí ìwọ fẹ́ sọ pé nọ́mbà orílè èdè àbí onílé rẹ? Yorùbá rẹ kò yé mi dáradára.

Batiri fóònù mi, ó máa ń dúró dáadáa, ó máa ń lo ọjọ́ méjì kí ó tó lọ sílẹ̀. Batiri fóònù mi ó dára púpọ̀, ó máa ń lo ọjọ́ méjì tàbí ọjọ́ mẹ́ta. Batiri fóònù mi ó dúró dáadáa.

Mo fẹ́ràn àjọ̀dún ọmọ ìlú mi. Mo nífẹ̀ẹ́ sí àjọ̀dún ọmọ ìlú mi. Mo nífẹ̀ẹ́ sí tí àwọn ọmọ ìlú mi bá ń ṣe àjọ̀dún ìlú. Mo nífẹ̀ẹ́ sí láti darapọ̀ mọ́ wọn. Mo fẹ́ràn àjọ̀dún ìlú mi.

Oníkálukú ti ní iye tí ó máa ń gbà ní òpin ọ̀sẹ̀. Àwọn òṣìṣẹ́ mi kọ̀ọ̀kan ti ní iye tí wọ́n máa ń gbà ní òpin ọ̀sẹ̀, mo sì ti máa ń ra owó òpin ọ̀sẹ̀ wọn sílẹ̀ kí ọ̀sẹ̀ tó tó. Mo ní ẹnìkan fún ètò yẹn tí ó máa ń san owó òṣìṣẹ́ mi.

Yorùbá rẹ kò yé mi dáradára. Òní báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ṣé ohun tí ìwọ fẹ́ sọ ni pé, báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ ṣiṣẹ́? Yorùbá rẹ kò yé mi dáradára.

Mo ní etígbọ̀ tí ó rinlẹ̀ dáradára, mo máa ń gbọ́ ọ̀rọ̀ tí ó bá jìnnà àti èyì tí ó bá súnmọ́. Etígbọ̀ mi ò dára púpọ̀, kò sí ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ tí mi kì í gbọ́. Mo ní etígbọ̀ méjèèjì tí ó ṣiṣẹ́.

Mo nífẹ̀ẹ́ sí láti máa kọ ìwé. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Àjàjà ìtàn tí ó bá dùn tàbí ohun tí mi ò bá fẹ́ gbàgbé. Mo máa ń nífẹ̀ẹ́ sí láti kọ ìwé pẹ̀lú ọwọ́. Mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́.

Irú ẹ̀rọ ọlọgbọ́n wo ni ò ń ṣọ? Ṣe oní àwọn ẹ̀rọ ọlọgbọ́n ní ilé? Irú ẹ̀rọ ọlọgbọ́n tí o ń tọ́ka sí kò yé mi dáradára.

Aha! Mo máa ń pa, mo nífẹ̀ẹ́ sí láti máa ń pa ohun ẹ̀sọ́ dáradára. Mo máa ń lo ẹ̀gbà ọrùn àti ẹ̀gbà ọwọ́. Mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe ohun ẹ̀sọ́ sára dáradára. Ajaja ẹ̀gbà ọrùn àti ẹ̀gbà ọwọ́

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà ní àná nítorí ọjọ́ karùn-karùn ni a máa ń ná ọjà ọ̀dọ̀ wa. Mo kẹ́yìn lọ sí ọjà ní àná láti lọ ra ǹkan idáná nínú ilé bíi elo ọbẹ̀. Mo kẹ́yìn lọ sí ọjà lánàá dáradára.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ sí láti máa ṣe ìsọdọ̀tun ọkàn. Mi kì í fẹ́ ronú kí o máa ba à ní ewu fún ìlera mi. Mo nífẹ̀ẹ́ sí láti máa sọ ìsọdẹ, láti máa ṣe ìsọde-dotun ọkàn. Mo nífẹ̀ẹ́ sí dáadáa.

Bẹ́ẹ̀ni ojuú mi dára, mo ní ẹwà tí ó pọ̀ ní araa mi, ojuú mi dára, ojuú mi gúnrégé, ojú mi dára púpọ̀, ojú mi ó dára, bẹ́ẹ̀ni ojú mi dára.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn. Mo ní gíláàsì oòrùn, tí mo bá fẹ́ jáde tí oòrùn bá wà, mo máa ń lo gíláàsì oòrùn. Mo ní gíláàsì oòrùn tó méjì àbí mẹ́ta.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn ní ìparí ọ̀sẹ̀. Mo nífẹ̀ẹ́ sí láti máa lọ sí ilé ìjọsìn ní ìparí ọ̀sẹ̀.

Rárá o, mi kìí jẹun nínú ọkọ̀ mi. Mi kò nífẹ̀ẹ́ sí láti máa jẹun nínú ọkọ̀ mi, ṣùgbọ́n mo máa ń gbé oúnjẹ sí inú ọkọ̀ mi láti ilé. Mi kò nífẹ̀ẹ́ sí láti máa jẹun ní inú ọkọ̀ mi.

Gbogbo nnkan wà ní ètò lètò. Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ètò oníkálukú. Oníkálukú ti mọ ipò rẹ̀ ní ibi iṣẹ́. Àwọn tí wọ́n ń ṣe ìṣirò owó wọ́n ti mọ iṣẹ́ wọn. Àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ wọ́n ti mọ iṣẹ́ wọn. Oníkálukú ti mọ ìtò rẹ̀. Ètò ti wà ní ibi iṣẹ́ mi. Láti máa darí kí n tó fún wọn ní iṣẹ́.

Ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi ni ẹ̀rọ ayárabíàṣá tí à ń pè ní kọ̀ǹpútà aláfọwótẹ́. Ó ni ó ṣe pàtàkì jù, ó ni a máa ń fi ṣe iṣẹ́ jù. Ẹ̀rọ ayárabíàṣá ni ti wọ́n ń pè ní kọ̀ǹpútà, ó ni o ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi.

Mo jẹ́ ẹnìkan tí olódùmarè fún ní ọgbọ́n àti ọpọlọ tó pé mo máa ń rántí ìdáhùn mi dáradára, mo máa ń rántí gbogbo nǹkan tí mo bá ti ṣe àti ntí wọ́n bá sọ fún mi, mo máa ń rántí dáadáa mi kì í gbàgbé nǹkan kan.

Èmi kì í dahun foonu ní ibi iṣẹ́. Nígbà tí a bá parí, ibi iṣẹ́ ni mo máa ń pe àwọn tí wọ́n bá pè mí padà. Mi kì í gbé phone ní ibi iṣẹ́. Phone mi máa ń wà ní ìdákẹ́jẹ́jẹ́. Nígbà tí mo bá parí iṣẹ́ ni mo máa ń lọ nwo àwọn tí wọ́n ti pè mí tí máa sì pè wọ́n padà.

Ni gbogbo ìgbà tí oṣù bá ti parí, ọjọ́ tí ó bá parí oṣù ni a máa ń kẹ́yìn láti lọ kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ tí a máa pe àwọn ọ̀jọ̀gbọ́n wá sí ibi iṣẹ́ wa. Tí oṣù bá ti parí ni a máa ń kẹ́yìn ní ọjọ́ ìsinmi. Ni ọṣù, igbeyin oṣù ni mo ti kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí ọjọ́ tí mo bá ní ìwúlò rẹ̀. Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáradára. Mo nífẹ́ sí kí n máa pa àwọn fáìlì mi mọ́ nítorí ọjọ́ tí ìwúlò bá kàn.

Mo fẹ́ran àwo takasufe. Mo fẹ́ran àwo takasufe. Mo fẹ́ràn re daadaa. Mo nífẹ̀ẹ́ sí àwo takasufe. Àwo takasufe o ni mo fẹ́ran jù. Mo nífẹ̀ẹ́ síí dáradára.

Èmi kò gbọ́ Yorùbá rẹ yé dáadáa. Òní ṣe o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Kí ni ìtumọ̀ ìgbéjáde? Yorùbá rẹ kò yé mi dáradára. Ṣé mo máa ń jáde ní ibi iṣẹ́ àbí ṣe mo máa ń gbé àwọn olùbárà mi jáde ní ibi iṣẹ́? Torí Yorùbá rẹ kò yé mi dáradára.